Gbogbo oúnjẹ àkàrà ni mo fẹ́ràn. Kò si èyí to mi o fe nínú àwọn oúnjẹ àkàrà yen. Gbogbo wọn pátápátá ni mo fẹ́ràn, àti èyí tí a fi iṣu ṣe àti èyí tí a fi ẹ̀wà ṣe. Gbogbo pátápátá ni mo fẹ́ràn nítorí pé gbogbo wọn ni mò ń jẹ pátápátá. Wọ́n dẹ́dùn.

Iṣẹ́ tí mo ti ń ṣe, ti kò ṣe ọ̀rọ̀ ọdún mẹ́ta tàbí ọdún márùn-ún, tí mo bá ti rí pé ẹni ẹ ti mọ̀ àwọn nǹkan tí mo fẹ́ kó mọ̀, màá mọ̀ pé táìmù ìgbà ẹni ẹ ti tó nìyẹn àti pé iṣẹ́ yẹn ti, o ti ń lọ sí ìparí nìyẹn.